Ní òwúrọ̀, mo máa ń kọ́kọ́ mu ògì. Ni ilẹ̀ Yorùbá, a gbàgbọ́ wípé ó dára kí ènìyàn kó máa fi ògì gbígbóná kó máa fi tẹ́lẹ̀ inú ní òwúrọ̀ kí èèyàn kó tó jẹ oun ko'hun. Ni òwúrọ̀ lọ́pọ̀ míìràn, lọ́pọ̀ ìgbà, mo lè fi ìrẹsì náà bẹ̀rẹ̀ òwúrọ̀ mi, ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà, màá mu ògì láàárọ̀ láàárọ̀ láti fi tẹ́lẹ̀ inú kí a tó jẹ oúnjẹ ọ̀sán tàbí oúnjẹ alẹ́.

Rárá n kò tíì rí pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Èm, ọkọ̀ ojú irin ó jẹ́ ìkan nínú àwọn ìlànà láti fi rìn. A ní ọkọ̀ òfurufú, a ní ọkọ̀ ojú omi, a ní ọkọ̀ èyi tò rìn ní ilẹ̀ àti ọkọ̀ orí irin. Ọkọ̀ orí orin tí ó ṣe train kò tíì gbìyànjú àti rìn rìi nítorí ó jẹ́ ohun tí ó máa ń ṣe ẹrúbami ṣùgbọ́n láìpẹ́ n ó gbìyànjú láti lo ọkọ̀ ojú irin láti fi rìn ìrìnàjò mi.

Bẹ́ẹ̀ni, mọ́ máa ń ka àwọn àdéhùn dáadáa, pàápàá jùlọ tí ènìyàn bá fẹ́ sign tàbí tí ènìyàn bá fẹ́ agree sí ohun tó ń pè ní consent. Eẹ̀yàn gbudọ̀ ka àwọn ohun tí wọ́n ti kọ sílẹ̀ dáadáa kí èèyàn kó má lọ tó wọ́ bọ ohun tí kò mọ̀ láìnídí. Lọ́pọ̀ ìgbà, tí èèyàn bá kọ́ wọ́ bọ ìwé tí èèyàn kò sì ka àwọn àdéhùn tó rọ̀mọ́, ó lè ṣe ìjàmbá fún èèyàn tàbí kó kóni sí gbèsè. So kí èèyàn kó tó má fill nkankan tàbí kó tó má bọwọ́ lu ìwé kankan, ó gbudọ̀ máa ka àwọn àdéhùn tó rọ̀mọ́ dáadáa.

Àwọn ojú òpó ayélujára tó wà, o ní òpó Facebook. A ní òpó Facebook tí oríṣiríṣi àwọn èèyàn máa ń lò, tàbí èyí tó jẹ́ èyí tí àwọn èèyàn máa ń lò jù. A sì ní tí òpó Instagram náà tí àwọn èèyàn náà máa ń lò. A ní òpó Twitter, èyí tí a ń pè ní X nísìínyi. A ní òpó Snapchat, a ní òpó TikTok, a sì ti ní òpó Pinterest àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Oríṣiríṣi òpó ẹ̀rọ ayélujára Íńtánẹ́ẹ̀tì ni ó wà.

Mo fẹ́ràn láti máa jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti ẹ̀fọ́ úgú púpọ̀. Lóòtọ́, kò sí ẹ̀fọ́ tí èèyàn bá sè tí kò dára fún ara, ṣùgbọ́n ní pàtó mo nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ̀fọ́ tẹ̀tẹ̀ àti ẹ̀fọ́ úgú ní àsèpọ̀

Kórorun fún mi láti dáríji àwọn ènìyàn. Mi ò kí ń fẹ́ súnmọ́ ẹni tó bá ti ṣẹ̀ mí rí, nítorí pé mo ní ìgbàgbọ́ wípé ẹni bá ti ṣẹ̀ rí, ó ti ṣì lè ní àǹfààní láti tú ṣíbẹ́ẹ̀ lẹ́ẹ̀kan si. Nítorí náà bí ènìyàn bá ti ṣẹ̀ mí, mo lè dáríji, ṣùgbọ́n n ó fún ẹni náà ní ààyè kí oníkálùkù kó máa lọ ní ọ̀tọ̀ọ̀tọ̀ ara rẹ̀.

Mo máa ń ṣe àyẹ̀wò ìméèlì mi lóòrèkóòrè ní ojoojúmọ́ àti ní wákàtíwákàtí. Nítorí irú iṣẹ́ tí mò ń ṣe, mo gbúdọ̀ máa wo ìméèlì mi kí ènìyàn má ba pàdánù méséjì tàbí àwọn méséjì tó yẹ kí ènìyàn fi ìdáhùn sí, kí ènìyàn kó ba lè ṣe bẹ́ẹ̀ ní ẹsẹkẹsẹ. Nítorí náà, mo máa n wo ìméèlì mi lóòrèkóòrè ní ojoojúmọ́.